Nígbà wo ni mo máa ra ẹ̀rọ ayárabíàsá tuntun? Àkókò tí mo máa ra ẹ̀rọ ayárabíàsá tuntun ni àkókò tí ń bá rí wipé èyí tí mò ń lò ò ti ń fún mi ní ìyọnu. Máa gbìyànjú láti tètè ra ìmíràn kí ń má ba à máa ní wàhálà kankan pẹ̀lú ẹ.

Oúnjẹ gidi ni mo máa ń gbiyànjú láti máa jẹ ní àárọ̀. Nítorí pé òwúrọ̀ ṣe pàtàkì nínú ọjọ́ ènìyàn. Bí èèyàn bá jẹ oúnjẹ tí ò ní okun nínú, ọjọ́ náà lè máa dára. Ṣùgbọ́n bí a bá jẹ oúnjẹ gidi, a lè mú inú dúró dáadáa.

Ìgbà méjì ni mo máa ń fọ ẹnu lo ju mọ́. Mo máa ń fọ ní àárọ̀ bẹ́ẹ̀ ni mo sì máa ń fọ ní àṣálẹ́ kí èèwọ̀ tó sú. To fi jí wi pé dókítà ní pé kí a máa fọ ẹnu wa ní ìgbà méjì kí ẹnu wa má bàa máa run bí a bá ti ní òwúrọ̀

Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ṣe ń ya àwòrán. Nítorí pé ayé tí a wà yìí, a máa ń bára wa ní àwọn bí kan tí ó yẹ pé à ó fi fóònù wa láti fi ya ara wa, láti fi lé dọ́kúmẹ́ǹtì ọjọ́ náà tàbí ohun tí ènìyàn ṣe ní àkókò náà.

Bẹ́ẹ̀ni, a máa ń kọ ìròyìn ní ibi iṣẹ́ wa nítorí wípé àwọn ohun kan kan tí ó bá ń ṣẹlẹ̀, ohun dáradára àti tó bá dẹ́kù díẹ̀ katọ, a máa ń kọ láti jẹ́ kí àwọn ènìyàn mọ nǹkan tó ń ṣẹlẹ̀. Ni a sì máa ń kọ àwọn ìròyìn náà.

Ìgbéyàwó iṣẹ́ tó kẹ́yìn tí mo ṣe kò fi bẹ́ẹ̀ dára tó, àmọ́ mo dúpẹ́ torí pé mi kì í ṣe ọ̀lẹ, mo sì gbìyànjú ipá mi lórí rẹ̀. Ó sì tún jẹ́ kí mo wí pé àkókò tó wà fún mi láti tún ohun tí máa tún ṣe láti tún ìgbésẹ́ náà gbé.

Ohun tí mo máa ń wá nínú òṣìṣẹ́ tuntun ni wípé ṣé ènìyàn tó lè ṣiṣẹ́ ni, ṣé ènìyàn tí ó jọ́lóòtọ́ ni, ṣé ènìyàn tí ó ṣe é fọkàn tán ni, ṣé kì ń ṣe ọ́lẹ̀, ṣé kì ń ṣe ènìyàn tí kò ní lè ṣiṣẹ́ dáradára.

Bẹ́ẹ̀ni, mo máa ń kọ́ ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì nítorí pé kò sí ohun tá ń wá tí a kò lè rí lórí Íńtánẹ́ẹ̀tì ní ayé òde òní tí a wà. Nítorí pé ẹ̀rọ ayélujára ó ti wà káàkiri fún ọgbọ́n, fún ìmọ̀ àti fún òye lórí ohun tí kò yé wa.

Àkókò tí ọ́fìsì mi máa ń ṣí ní ago mẹ́jọ ní ojoojúmọ́. Bí ago mẹ́jọ bá lù, a ó ṣílẹ̀kùn fún àwọn oníbàárà láti wọlé láti wá bá wa dúnàdúrà nítorí wípé a kò fẹ́ràn láti máa dá àwọn ènìyàn duró rárá.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣèwádìí àwọn alábàáṣiṣẹ́pọ̀ mi nítorí wípé bí mo bá ma bá yàn ṣiṣẹ́, mo gbọ́dọ̀ mọ owó èèyàn tí mo ń bá ṣiṣẹ́, kí ni ó nílò, kí ni mo fẹ́ ṣe fún un. Nípa ìdí èyí, bí mo bá mọ àwọn nǹkan tàbí méjì nípa alábàáṣiṣẹ́pọ̀ mi, a jẹ́ kí iṣẹ́ rọrùn.

Ó ti ṣe díẹ̀ tí mo lọ sí ibi ìṣe orin nítorí wípé nígbà tí mo wà ní ilé ẹ̀kọ́, mo máa ń lọ dára dára nítorí pé èmi náà olórin ni mí ṣùgbọ́n bí mo ṣe ti fi ilé ẹ̀kọ́ gíga sílẹ̀ kò sí àyè fún mi mọ́ láti ṣe ohun kan bẹ́ẹ̀ náà nítorí pé iṣẹ́ mi kò gba mi láyè mọ́

Mi kìí n lo ìgbónájẹ́jẹ́ nínú yàrá mi nítorí wípé ibi tí mo wà kì í ṣe ibi tí otútù pọ̀ níbẹ̀. Ohun tí mo ní tí mo máa ń lò nínú yàrá mi òun ni fáànù. Bí bá sì tí lo fáànù tó ti fẹ́ sí mi lára, ọkàn mi ti balẹ̀

Rárá, nkò ní orúkọ tí mo fi sílẹ̀ ní ilé ìdárayá nítorí wípé mi kì í se ẹni tó máa ń lọ sí ilé ìdárayá ní gbogbo ìgbà, àmọ́ mo ti lọ sí eré ìdárayá rí láti lọ wo àwọn ohun tí wọ́n ń ṣe níbẹ̀.